Rárá, èmi ò kí máa ń wọ ojú-ìbòjú nítorí pé ọmọ ò kí máa wọ̀ níbi iṣẹ́ mi. Tó bá jẹ́ pé nígbà coronavirus ni pé ká máa lo ojú-ìbòjú, a máa ń wọ̀ fún wákàtí márùn-ún níbẹ̀rẹ̀ iṣẹ́. A máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago, ago mẹ́jọ, a de máa parí iṣẹ́ ní ago márùn-ún tí ìrọ̀lẹ́. Ṣùgbọ́n ìsínyì, a kì ń lo ojú-ìbòjú mọ́.

Tábìlì iṣẹ́ mi níbi iṣẹ́. Ẹ nǹkan tó wà lórí tábìlì mi jẹ́ kọ̀m̀pútà. Kọ̀m̀pútà àti bírò tí mo fi máa ń kọ́ ǹkan. Kò sí ǹkan ẹlòmíràn lórí ẹ̀. Kọ̀m̀pútà tí mo fi máa ń ṣiṣẹ́ pẹ̀lú keyboard tí mo fi máa ń tẹ ǹkan. CPU wà lábẹ́ tábìlì mi. Orí tábìlì mi náà, mo dẹ̀ ní bírò tí mo fi máa ń kọ́ ǹkan àti ìwé tí mo fi máa ń kọ́ ǹkan sílẹ̀. Àwọn owó tí mo fi máa ń, tí mo, tí mò ń kó fún àwọn èèyàn ó wà nínú tábìlì mi tó wà lẹ́gbẹ̀ẹ́ tábìlì iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun, nítorí pé níbi iṣẹ́ mi wọ́n fún wa ní tágẹ́tì pé a gbọdọ̀ pe oníbàárà tuntun mẹ́fà wá ní oṣù oṣù. Nítorí náà mo gbọdọ̀ pe àwọn oníbàárà tuntun. Wọ́n ti fún wa, wọ́n ti sọ fún wa, láìṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa, wọ́n, wọ́n máa yọ nínú owó wa. So nítorí náà a gbọdọ̀ pe àwọn oníbàárà tuntun nítorí iṣẹ́, iṣẹ́ wa.

Ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn jẹ jù nítorí pé ó máa ń dùn, kò dẹ̀ kí ń sún mi. Tí ẹ bá gbé ọ̀gẹ̀dẹ̀ fún mi, àwọn èèyàn máa ń pè mí lọ́bọ nítorí pé mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gidi gan. Ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú ẹ̀pà tí mo bá ki mọ́lẹ̀, mo máa jẹ jẹ́jẹ́ tí màá fi yó bam bam. Mo láì kí, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gidi gan ni nítorí pé ó máa ń dùn, ó dà máa ń da lára, ọ̀gẹ̀dẹ̀ máa ń ran ikùn lọ́wọ́.

Mo mọ bí mo bá ti ń se oúnjẹ dáadáa nítorí pé mummy mi kọ́ mi. Tí wọ́n bá wà ní i ibi kitchen tó ti ń ṣe oúnjẹ, mo máa ń jókòó tì wọ́n láti máa wo bí mo, bó ṣe máa ń sè. To bá ń sọ ọbẹ̀, mo máa ń tójú sílẹ̀, màá ma títí sílẹ̀, màá gbọ́, màá dẹ̀ ma bèrè lọ́wọ́ wọn nǹkan tón fi sínú oúnjẹ kí n lè mọ̀ tí bá fẹ́ sè fúnra mi. Nígbà tí mo dẹ̀ wá ní ilé ẹ̀kọ́ gíga, èmi mo, mo ń dá gbé, mo náà mo ń dá se gbogbo nǹkan tí mo fẹ́ jẹ. Nítorí rẹ̀ mu ṣe mọ bó ṣe ń se oúnjẹ. Díẹ̀ ni inú oúnjẹ tí mi ò mọ̀ún ṣe. Mo mọ bó ṣe ń se ìrẹsì, mo mọ bó ṣe ń se ẹ̀wà, mo mọ bó ṣe ń se ọbẹ̀ àti àwọn oúnjẹ mìíràn tó pọ̀

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ní wípé, mo máa ríi wípé mi ò gbé iṣẹ́ yẹn sórí. Máa dẹ̀ gbìyànjú láti ríi pé mo tètè parí iṣẹ́ yẹn. Ǹkọ́ tí mo lè ṣe láti pàrọ̀ ọkàn ni wípé mo lè jáde kí n rìn díẹ̀ lọ sí iwájú bóyá kí n kọ̀ gba atẹ́gùn sára o kí n gba atẹ́gùn sórí. Màá dẹ̀ padà wá, màá ṣiṣẹ́ díẹ̀. Màá, màá tún lọ bóyá màá kọ̀ jẹun díẹ̀, màá kọ̀ wá àwọn oúnjẹ díẹ̀díẹ̀ màá fi sẹ́nu. Màá dẹ̀ padà wá. Díẹ̀díẹ̀díẹ̀ bẹ́yẹn, màá ṣe kí n tó máa parí gbogbo iṣẹ́ náà.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ní iṣẹ́ títè mi tí mò ń ṣe ní owó kó, kí owó máa sonù. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń gbowó lọ́wọ́ àwọn oníbàárà. Mó dẹ̀ máa ń sọ, mó dẹ̀ máa ń sanwó fún àwọn oníbàárà. Ó lè jẹ́ wípé tí mo bá ka owó tán kí owó kan lọ bọ́ sí owó mi bíi five hundred naira kó lọ bọ́ sí àárín one thousand naira. Tí mò bá mọ̀, tí mo bá ka owó tán tí mo fẹ́, tí mo fẹ́ wá ṣe tán ní ago mẹ́rin, màá ma wá bíi one thousand naira àbí five hundred naira. Àwọn ìdojúkọ tí mo máa ń rí níbi iṣẹ́ nìyẹn. Nítorí pé ọ̀pọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni à kí ń mọ̀ tí a bá tiẹ́, check àárín àwọn owó yẹn bá ṣe ń kà. A tiẹ́ ẹ ní mọ bó ṣe máa ń ṣẹlẹ̀. Nítorí pé owó jẹ́ nǹkan tó ṣòro láti máa kà. Àwọn ìdojúkọ tí mo rí níbi iṣẹ́ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń rán, mo máa ń fẹ́ràn kí n ṣí fèrèsé ọkọ̀ nítorí pé mo jẹ́ ẹni tí ooru máa ń tètè mú tí mo bá wà nínú ọkọ̀. Nítorí náà mo máa ń fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn lè wọlé kó máa fẹ́ sí mi lára. Tí passenger kan bá tìẹ̀ tì, mo máa bẹ, mo máa bẹ́ni, yẹn kó bá mi ṣí fèrèsé ọkọ̀, kí atẹ́gùn lè máa wọlé dáadáa. Nítorí pé mi ò kí máa ń like, mi ò kí máa ń fẹ́ràn. Kó ooru máa mú mi.

Ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn náà ni ìgbóná jẹ́jẹ́. Ìgbóná tí ó pọ̀ jù. Nítorí èmi ò kí ń máa ń fẹ́ràn oru rárárárárára. Nítorí oru máa ń tètè mú mi tí mo bá wà ní yàrá mi. Nítorí rẹ̀ ni mi ò kí ń fẹ́ kí ìgbóná máa wà. Ìgbóná jẹ́jẹ́ díẹ̀ ni mo fẹ́. Mo fẹ́ kí òtútù gan máa mú. Nítorí olótútù ni mí. Mo máa fẹ́ kó òtútù máa mú, máa mú lójoojúmọ́. Nítorí mo like òtútù. Ṣùgbọ́n èmi ò kí ń fẹ́ràn ìgbóná rárárárárá. Nítorí oru máa máa mú mi. Tí oru bá dẹ̀ tí mú mi bẹ́yẹn, mi ò ní lè sùn sínú yàrá.

Irú phone tí mo ń lò ni eléè tí wọ́n ń pè ní Android phone, Tecno Android phone. Òhun ni mo máa ń lò. Eléè tí wọ́n ń pè ní screen touch tí wọ́n máa, wọ́n máa ń tẹ̀ lójú. Kò, kò nííí, kò ní button. Kò dàbí i ti àwọn, ẹh, àwọn òní bàbá ti màmá tó, tó jẹ́ pé ó máa ní button tí wọ́n máa tẹ̀. Eléè ojú screen là wọ́n máa tẹ̀. Irú phone tí mo ń lò ní ẹ. Android phone ni mo ń lò.

Ojoojúmọ́, mo lè fọwọ́ tó ẹ̀ márùn-ún ló ní, ní ọjọ́ kan. Nítorí pé mo jẹ́ ẹni ìmọ́tótó. Ó má, mo máa ń fẹ́ràn láti máa fọwọ́ mi. Nítorí mi ò kí máa ń fẹ́ kí ìdọ̀tí máa, máa dúró sọ́wọ́ mi. Tí mo bá ṣe nǹkan díẹ̀, màá lọ fọwọ́ mi. Tí mo bá ṣe nǹkan díẹ̀, màá lọ fọwọ́ mi. Kí n tó jẹun, mo máa fọwọ́ mi. Tí m bá ka wó fún oníbàárà tán, mo máa lọ fọwọ́ mi. Nítorí mi ò fẹ́ kí ìdọ̀tí máa wà lọ́wọ́ mi. Nígbà tí mò ń kọ́ ní ilé ìwé kan, tí mo bá kọ́ kíláàsì kan tán, mo máa lọ fọwọ́ mi. Nítorí mo máa nu ibi táa ma, ibi táa ma ti ko nkan sórí, sójú bọ́ọ̀dù. Tí mo bá a nu tán, ọwọ́ mi á dọ̀tí. Tí mo bá ní kíláàsì márùn-ún lọ́jọ, lọ́jọ́ kan, mo máa fọwọ́ tó ẹ̀ márùn-ún lọ́jọ́ kan. Mo ṣe fẹ́ ran ìmọ́tótó nìyẹn.

Èmi ò kí máa ń fẹ́ràn kí n máa gbé ẹrù púpọ̀ tí mo bá ń lọ ìrìnàjò. Nítorí náà, mo máa gbé ẹrù tó kéré bóyá mo máa wá báàgì kékeré kan tí màá fi àwọn aṣọ mi sínú ẹ̀. Tó bá jẹ́ ìrìnàjò tó jẹ́ pé mi ò ní pẹ́ mbẹ̀, mo máa kọ wá báàgì tí màá fà sí ọwọ́ tí màá kó ẹ̀ aṣọ díẹ̀ sí inú ẹ̀. Èmi kì í má ń fẹ́ kí a máa gbé ẹrù kí a máa gbé le, máa gbé gbá, máa gbé le. Èmi kì í má ń fẹ́ kí a máa gbé ẹrù rárá, rárá, rárá. Nítorí náà, tí mo bá fẹ́ lọ ìrìnàjò, mo máa wá báàgì kékeré kan tí màá fi àwọn aṣọ, aṣọ mi sí àti àwọn ǹkan pàtàkì.

Mi o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ lè mi máa ń jẹ ṣùgbọ́n ó kàn ní àwọn oúnjẹ tí mi ò fẹ́ràn bẹ́ẹ̀yẹn. Mi ò fẹ́ràn, ẹ́, iṣu. Mi ò fi bẹ́ẹ̀ jẹ iṣu náà. Mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn ẹ̀wà àti àgbàdo. Mi ò fẹ́ràn, mi ò ní àìsàn ìkórìíra sí wọn, ṣùgbọ́n, mi o ko fẹ́ràn wọ́n ni. Ìrẹsì nìkan mo fẹ́ràn jù ní gbogbo oúnjẹ tí mo ń jẹ.

Ice cream jẹ́ nǹkan tó ń dùn dáadáa. Ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé tí oru bá mú, tí èyàn bá ra ice cream, ó máa ń jẹ́ kí ara tútù. Nítorí tí oru bá ti pọ̀ jù, tí èyàn bá ń wá ǹkan tútù, ice cream ni ó dáa jù kí èyàn máa mu. Ice cream dẹ̀ ní nǹkan tó ń pè ní flavor. Ó dẹ̀ depend ọ́ lórí flavor tí ẹni náà fẹ́ràn. Wọ́n ní chocolate flavor, wọ́n ní vanilla flavor àti àwọn tó pọ̀ bẹ́yẹn. Adún tó wà nínú ẹ̀, adún tó wà nínú ice cream ni pé ó ń tutù dáadáa, ó dẹ̀ ní flavor. Anybody tó bá like flavor, tó bá jẹ́ vanilla flavor ní ẹni náà like. Adún ẹni yen ni yen, tó bá jẹ́ chocolate, adùn, tó bá jẹ́ strawberry, anyone tí ẹni náà bá fẹ́ náà na máa rà.

Tí mo bá jí l'óòwúrò, ǹkan tí ma-mo máa ń kọ́kọ́ ṣe ni wípé, mo máa kọ́kọ́ gbàdúrà s'ọlọ́run tó jẹ́ kí n jí l'áyò. Tí n bá gbàdúrà tán, mo máa ṣe ẹsẹsáísì díẹ̀, eléyì tí wọ́n ń pè ní pírẹ́sọọ̀pù ní oyìnbó tí n bá ṣe pírẹ́sọọ̀pù mi tán, mo máa dìde, mo máa lọ sí ibi tí betirúmù, níbi tí màá tiwẹ̀ tí n bá ti bọ́ sínú batirúmù mo máa fọ eyín mi-mo máa fọ eyín mi dáadáa. Tí n bá ti fọ eyín mi tán, mo wa-mo wá-mo máa da omi s'ára tí máa fi wẹ̀ tin ba ti wẹ tan, mo ma jáde, mo ma wọ aṣọ mi ti ma fi lọ si ibi iṣẹ́. Nkán ti mo ma n se lowuro niyen.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi nítorí pé mo jẹ́ ẹni tó mọ̀, tó mọ̀ ọ̀rọ̀ sọ. Ọ̀rọ̀ lágbára tó da lọ́wọ́, ọ̀rọ̀ nìkan ni èèyàn máa ń sọ tí wọn máa fi darí àwọn èèyàn. Nítorí náà, mo ó rọrùn fún mi. Nítorí tí wọ́n bá fẹ́ kí n darí àwọn ènìyàn, ènìyàn ji, mo kò máa ń sọ̀rọ̀ tó da, tó máa gbé ọkàn wọn sókè. Ǹkan tí mo ní láti ṣe nìyẹn. Màá kọ̀ sọ̀rọ̀ kan àbí méjì tí màá fi gbé ọkàn wọn sókè.

Ó ti, mi ò kí má mu coffee níbi iṣẹ́ nítorí iṣẹ́ mi ò n ṣe iṣẹ́ tó gba pé kí n má mu coffee. Mi ò de kí ń sùn níbi iṣẹ́ nítorí ó-- ní ìṣẹ́júṣẹ́jú, mo máa ń dá àwọn oníbàárà lóhùn. Mo, mo máa ń sanwọ́n fún wọn àbí kí n máa gbowó lọ́wọ́ wọn. Nítorí náà, mi ò nílò coffee ní ibi iṣẹ́ mi. Mi ò kí má mú nǹkan kan tó, tó ju omi lọ. Omi nìkan, omi tútù nìkan mo máa ń mu. Mi ò kí ń mu coffee níbi iṣẹ́.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ò pọ̀ díẹ̀. Nítorí ó lè láti mú èèyàn rẹ́rìn-ín. Ṣùgbọ́n tí mo bá fẹ́ rẹ́rìn-ín, mo máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, mo máa wá àwọn fídíò tó jẹ́ pé wọ́n máa ń sọ ǹkan tó máa ń jẹ́ kí èèyàn máa rẹ́rìn-ín. Ǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín, tí èèyàn bá sọ bíi jóke tó máa jẹ́ kí n rẹ́rìn-ín, mo máa rẹ́rìn-ín. But tí èèyàn bá sọ ǹkankan mi kò lè máa, mi kò lè máa rẹ́rìn-ín bẹ́ẹ̀. Ọ̀r kí ẹ̀yin bá ṣe ǹkan tó máa ń mú èèyàn rẹ́rìn-ín, mo máa rẹ́rìn-ín náà.

Àkókò mẹ́jọ mo máa ń lo sùn, but kò kí máa ń ṣe lójoojúmọ́ nítorí ọjọ́ tí mo bá tètè sun bóyá ní ago mẹ́jọ, mo lè jí ní ago méjì tí òru kí n má rorun sùn mọ títí di àárọ̀. Ó kò kí máa ń jẹ́ bákan náà but-- ṣùgbọ́n ago mẹ́jọ, eh, àkókò mẹ́jọ mo máa ń lò láti fi sùn. Kò kí ń jẹ́, kò kí ń jẹ́ bákan náà lójoojúmọ́ náà. Nígbà kan ó lè jẹ́ àkókò mẹ́fà, nígbà kan ó máa-- ó lè jẹ́ méje, nígbà kan ó lè jẹ́ márùn-ún. Ó máa ń yàtọ̀ díẹ̀ díẹ̀.

Omi tí mo máa ń mu ó pọ̀ lójoojúmọ́ nítorí mo jẹ́ ẹni tó máa ń mu omi dáadáa. Nítorí pé ooru máa ń tètè mú mi, nítorí pé ooru dẹ máa ń tètè mú mi, omi máa ń tètè gbẹ lara mi. Nítorí ẹ, mo máa ń mu, mo máa ń mu tó bottle márùn-ún àti tí mẹ́fà sí méje lójoojúmọ́. Nítorí tí m bá mu omi tán sìn, ọgbẹ́ á tún máa gbẹ mí, màá túndò mu omi. Màá mu omi, mu omi, mu omi, mu omi, omi ò kì í tiè kí ń tó mi. Won tiẹ̀ máa ń pè mi ní ràkúnmí níbiṣẹ́ nítorí èmi, èmi mó mu ju nínú gbogbo ibi iṣẹ́. Ojojúmọ́ mo máa ń mu omi, ojoojúmọ́ mo máa ń mu omi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kowe pẹ̀lú ọwọ́. Nítorí pé tí mo bá ń kà ǹkan pẹ̀lú ọwọ́, ó máa ń jẹ́ kí ń tètè rántí ǹkan tí mo ti kọ. Ṣùgbọ́n tí mo bá tẹ̀ẹ́ sórí fóònù àbí pé mo ṣe é síbi kan tí mi ò kọ́ pẹ̀lú ọwọ́, mi ò ní lè rántí. Mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé ilé ẹ̀kọ́ gíga, tí mo bá ń kàwé, mo máa ń fẹ́ràn láti máa kọ ǹkan tí mo bá ń kà. Nítorí tó bá di ọjọ́ ìdánwò, gbogbo ǹkan tí mo ti kọ sílẹ̀ yẹn, mo máa rántí gbogbo e. Nítorí ẹ̀ ni pé mo máa ń fẹ́ràn láti máa kowe pẹ̀lú ọwọ́ mi ju kí ń má tẹ̀ẹ́ sórí orí fóònù àbí sórí íńtánẹ́ẹ̀tì. Tí mo bá kọ pẹ̀lú ọwọ́ mi, mo máa rántí. Nítorí àwọn Yorù, àwọn òyìnbó máa ń ní wípé, ǹkan tí èèyàn bá fọwọ́ kọ ni èèyàn máa ń rántí jù. Nítorí rẹ̀ mo ṣe fẹ́ràn pé kí máa fọwọ́ mi máa kọ ǹkan ju kí ń má tẹ̀ẹ́ sórí fóònù mi lọ.

Èmi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí nítorí pé kò ń ṣe èmi ni ọ̀gá ibi iṣẹ́ mi. Èmi náà ń ṣiṣẹ́ bí àwọn ẹlòmíràn náà ni. Ṣùgbọ́n mo ti rí ẹnìkan tọ́ lé níbi iṣẹ́ nítorí pé ó jí owó. Oun náà máa ń sọnwo fun àwọn oníbàárà. Ǹkan tó bá ṣe ni wípé tí oníbàárà bá wá san owó, ó máa yọ owó nínú àkántì oníbàárà náà, ó máa fi sínú àkántì ti tòun. Ǹkan tó ń ṣe ènìyẹn fún ọjọ́ tó ti pẹ́ tó bá di ọjọ́ kan tí ọwọ́ wá tẹ̀ nígbà tí wọ́n máa ń mu wọ́n wá ṣe investigation lórí nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn wọ́n á rí wi pé ó máa ń yọ owó nínú àkántì àwọn oníbàárà tó ń fi sínú àkántì tòun. Ó ṣe lé ẹni yẹn náà nìyẹn. Àwọn ẹni tí mo ti rí tọ́ ti lé kúrò ṣùgbọ́n èmi fúnra mi kí ń léyàn kúrò. Mi ò lágbára yẹn nítorí èmi náà ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn náà ni.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́n mi dáadáa. Nígbà tí mo bá fẹ́ ní malaria ni orí máa ń fọ́n mi. Bóyá ara mi ò fẹ́ yá díẹ̀ ni orí máa ń fọ́ mi. Àbí tí n bá ti ṣe iṣẹ́ jù ti o ti rẹra mi, orí máa ma fọ́ mi. Àfi, àbí tí wọ́n bá ko orin, orin tó jẹ́ pé ó loud dáadáa, ó máa ma mú orí fọ́ mi. Ṣùgbọ́n nígbà tí ara mi ò bá dá ni orí máa ń fọ́ mi jù. Tí orí bá ti ń fọ́ mi bẹ́yẹn, mi máa lọ loògùn.

Èmi ò ma kí ni ìsinmi oúnjẹ ọ̀sán nítorí pé inú báǹkì l'èmi ti máa ń ṣiṣẹ́. A dẹ̀ ki máa ní sinmi bẹ́ẹ̀yen, kò dá bí àwọn ibi iṣẹ́ ẹlòmíràn tó jẹ́ pé wọ́n máa ń ní sinmi oúnjẹ ọ̀sán. Àwa a kì í máa ní sinmi oúnjẹ ọ̀sán, ta bá ti e fẹ́ jẹun inú ibi ta wà náà la máa ti jẹun. Nítorí ojoojúmọ́, ìṣẹ́jú ìṣẹ́jú ni oníbàárà wọn wọlé. A dẹ̀ kín ń ráyè láti ní ìsinmi oúnjẹ ọ̀sán. Ojoojúmọ́ ni a ti è kí ń, a ti è kí ń ráyè rẹ̀ rárárárá.

Èmi ò mọ àmì ìràwọ̀ tèmi nítorí pé èmi ò gbàgbọ́ ní gbogbo àmì ìràwọ̀ kíní ẹ. Èmi ò gbàgbọ́, gbàgbọ́ ní ẹ̀. Ǹkan tí èmi ń gbàgbọ́ ní wípé kò bí eyán ní oṣù ẹlẹ́e Wọn bí hán ní oṣù January àbí February àbí March. Ṣùgbọ́n àwọn àmì ìràwọ̀ yẹn èmi ò gbàgbọ́ nínu e Èmi ò dẹ mọ tèmi nítorí pé mi ò gbàgbọ́ nínu e.

Èmi o ní nígbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá, ṣùgbọ́n èyí tí mo ń lò lọ́wọ́ ńsìn, ó ti pé ọdún méjì lọ́wọ́ mi. Bóyá tó bá pé ọdún mẹ́rin, mo lè ra emí. Ṣùgbọ́n nísìnyí, ó sì wúlò fún mi. Mo dẹ̀ ṣì ń lò, ó dẹ̀ ṣì ń ṣiṣẹ́ dáadáa. Ní, nítorí náà mi o tó bá, bóyá tó bá ti di ọdún mẹ́rin, mo máa ra ẹ̀rọ ayárabíàṣá emí.

Ọjọ́ tí ojú bá rọ̀ ni mo máa ń fẹ́ràn jù. Tó bá jẹ́ pé ọjọ́ tí mo wà nle ní tí òjò bá rọ̀, nǹkan tí màá ṣe ni wípé mo máa fi aṣọ bora mo máa sùn sórí ibùsùn mi. Mo máa fi aṣọ bora, mo máa wá tíì tó gbóná dáadáa tí màá mú kí òtútù kí n lè fi lé òtútù kúrò lára. À fi tí ń bá ọ́ tàbí kí n wá aṣọ tí wón fi ń lé òtútù kí n wọ̀ sára. Ṣùgbọ́n tí òjò bá rọ̀ lọ́jọ́ tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa wá umbrella tàbí kí n wá raincoat tí màá wọ̀ kí ojú má lè nà mí dé ibi iṣẹ́ tí mò ń lọ. Tó bá jẹ́ pé ojú náà pọ̀, mo lè dúró díẹ̀ kó dá kí n tó, kí n tó máa lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá rí pé ojú náà ò fẹ́ dá, mo máa tẹ orí borí ẹ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn.

Bẹ́ẹ̀ni mo mọ bó bí a ti ń tún àwọn nǹkan ṣe dáadáa. Nígbà tí mo wà n kékeré tí nǹkan bá bàjẹ́ nílé èmi mo máa ń tún ṣe. Bí i pé bí iná ta a bá ń lò nílé tó bá bàjẹ́, èmi ni máa tún ṣe. Àfi tí nǹkan ẹ̀mí bájà bá bàjẹ́, nǹkan tí mo mọ pé mo lè tún ṣe, mo máa tún ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ó ti ju agbára mi lọ pé ó máa need láti lọ gbe fún ẹni tó mọ ń tún ṣe dáadáa níta, mo máa gbe fún wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ bí generator ilé wa, tí generator ilé wa bá bàjẹ́, èmi máa ń tún ṣe. Àfi tó bá jẹ́ nǹkan ẹ̀mí tó wà lágbára mi láti tún ṣe, mo máa ṣe.

Ètò ìdárayá mi tí n bá ti dé láti ibi iṣẹ́, mo má kọ́kọ́ sinmi ná. Tí n bá ti sinmi tán, mo máa se oúnjẹ. Tí n bá ti se oúnjẹ tán, mo máa wẹ̀ kí n lè fi wẹ gbogbo ooru jáde kúrò lára mi. Tí n bá ti wẹ̀ tán, mo ma jẹun. Tí n bá ti jẹun tán, mo máa gbé fóònù mi, àfi tí n bá, máa lọ sórí íńtánẹ́ẹ̀tì kí n lè, kí n lè wo àwọn skíìtì tó máa jẹ́ kí n máa rẹ́rìn. Tí n bá ti wo tán, mo máa tan, ẹ, ẹ, fíìmù sórí fóònù mi. Mo má ma wo fíìmù títí tí orún máa fi gbí mi lọ. Ṣùngbọ́n tó bá jẹ́ ní ọjọ́ wíkẹ́ẹ̀dì, mo lè jáde kín lọ bá àwọn ọ̀rẹ́ mi. Bóyá a lè lọ sí ibi tí wọ́n tí ń jẹun àbí ká lọ sí ibi tí wọ́n tí ń jẹja. Bẹ́ẹ̀ ni ètò ìdárayá mi ṣerí.

Èmi ò kì í máa ń lo àpò owó nítorí náà inú àpò, àpò aṣọ ni èmi máa ń fi owó sí. Èmi ò kí ń máa ń lo àpò owó. Àwọn ATM card mi àti àwọn ẹlòmíràn inú ilé mo máa ń fi sílẹ̀ sí i. Èmi ò kí ń máa ń gbé àpò owó jáde nítorí ó máa ń bà mí lẹ́rù. Tó bá jẹ́ pé kó lọ jábọ́ lápò ẹ̀yàn, gbogbo nǹkan tí mo fi sínú ẹ̀, ó lè sọnù. Nítorí náà, mi ò kí ń máa ń lo àpò owó. Inú ṣòkòtò, àpò, àpò ṣòkòtò mi mo máa ń fi owó mi sí. Mo dẹ̀ kí máa ń fi nǹkan ẹ̀mí sí lá-- to yàtọ̀ sí owó.

Ọmọ Igbo ni mí, orúkọ Igbo mi ni wón ń pe Chukwubikem. Ǹkan tó déè túmọ̀ ní Yorùbá ni wípé Oluwa ni agbára mi àbí Oluwa ni ipá mi. Ǹkan tí orúkọ mi túmọ̀ sí nìyẹn. Orúkọ mi túmọ̀ sí pé Oluwa lágbára mi, Oluwa ló, ló fún mi lágbára, Oluwa, Oluwa lágbára mi. Ọ̀tí mí n sì ǹkan tó mí ní èdè òyìnbó ni wípé God is my strength. Ni Yorùbá ó túmọ̀ sí pé Oluwa lágbára mi.

Èmi ò kí máa ń wọ ìborún nítorí pé ó ti ẹ̀ máa ń jẹ́ kí oru máa mú mi si ní. Aṣọ tí mo máa ń wọ kò kí máa ń ní ìborún, àfi tí òtútù bá mú ni mo máa ń wọ aṣọ tó, aṣọ tó ní ìborún. Ṣùgbọ́n toru bá mú mi, èmi ò kí máa ń wọ ìborún, àfi tó bá jẹ́ fìlà, fìlà tó bá máa jẹ́ kí orun máa lá mi lórí, òun náà mo máa, mo máa wọ̀. Ṣùgbọ́n mi ò kí máa ń lo ìbùwún.

Irú kọ̀m̀pútà wo tí mo ní ni lọ́ ń pè é ní Dell. Èyí tí mo ń lò nī̀yẹn. Ọ̀ kọ̀m̀pútà ní oríṣiríṣi. Ó ní èyí tí wọ́n pè é ní HP, ó ní èyí tí wọ́n pè é ní Dell, ó ní èyí tí wọ́n pè é ní Acer, ó ní Toshiba, ó ní Samsung, ó ní Macbook. Ṣùgbọ́n èyí tèmí ń lò ní Dell, èmi ò lò àwọn èyí tókùn. Kọ̀m̀pútà pé lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ọjà. Ṣùgbọ́n Dell le mi rà nítorí pé mo fẹ́ràn Dell dáadáa àti ó ó dẹ̀ ní àwọn nǹkan tó wà lára è tí mo fi rà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ nítorí pé ìlú tí mo wà àbí ìlú Nàìjíríà wa yìí, èèyàn kò lè máa kọjá ní ìyàrá ọkọ̀ bó ṣe wù ẹ́. Ẹ̀ ó ní àwọn, àwọn tó ń pè ní road safety tó máa ń wà lẹ́gbẹ̀ẹ́ ìyàrá ọkọ̀. Tọn bá ti rí ẹni, ẹnikẹ́ni tó jẹ́ wipé ó ti ń fọ́ òfin ìyàrá ọkọ̀, wọ́n máa mú wọn sọ́wọ́ ni. Nítorí náà, táa bá ti ń kọjá, a máa ń, a máa ń, a máa ń wo, a máa ń wọ̀tún wòsì ká tó kọjá ní ìyàrá ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ọjọ́, ọjọ́ eh Sunday, mo máa lọ sí ilé ìjọsìn. Nítorí pé ilé ìjọsìn jẹ́ ibi tó jẹ́ pé a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà mo gbúdọ̀ lọ. Tí mo bá ti jí láàárọ̀ kótú Sunday, mo máa jí ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, mo máa wẹ̀. Mọ̀de máa lọ sí ilé ìjọsìn, kí n lọ gbọ́ lọ́ọ̀rọ̀, kí n lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣáayé mi.

Bẹ́ẹ̀ni, mo má mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Nítorí pé nǹkan tó jù láyé yìí láyé yìí ni kí ènìyàn ní ìlera. Ká ye kí ara ènìyàn kó le dáadáa, kó kó kó dúró gbọ́ngbọ̀n. Nítorí náà a gbọdọ̀ jẹ oúnjẹ tó lérò fún ìlera wa. Tó jẹ́ pé táa bá jẹ tán, ara á máa dúró gágá. Kò ń ṣe oúnjẹ ta máa jẹ tán, a tún máa lọ sí ibi ibi ìtọ̀ ibi tọ́lẹ́ẹ́tì ka lọ ṣe ìgbọ̀nsẹ̀, ibi ìgbọ̀nsẹ̀ ka lọ máa ṣe ìgbọ̀nsẹ̀ síbẹ̀. Ṣùgbọ́n ká jẹ oúnjẹ bí i ẹ fà ẹ fọ́ ẹ̀fọ́ oúnjẹ ẹ̀fọ́ tó máa bá wa fọ ìkún wa jáde. Ká jẹ oúnjẹ tó máa jẹ́ kí gbogbo nǹkan tó wà lá, ààrùn tó wà lára wa kó máa kúrò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtumọ̀ nǹkan. Tó bá jẹ́ pé ǹkan yẹn náà kò ì tí bàjẹ́ pé ó sì dáa, bẹ́ẹ̀ ni mo máa tún un lò. Mo máa tún un lò dáadáa. À, tó bá jẹ́, àfi tó bá jẹ́ pé ó ti bàjẹ́ náà nìyẹn, ni mo ò ní tún un lò. But tó bá jẹ́ pé ó sì, ó sì dáa, ó sì ṣe lò, mo máa tún un lò.

Bẹ́ẹ̀ni, etí, etí, etí mi dára dáadáa nítorí mo fi máa ń gbọ́ ohùn. Etí mi méjèèjì mo fi máa ń gbọ́ ohùn. Ó dẹ̀, ó dẹ̀ máa ń gbọ́ òun dáadáa ni. Mo lè gbọ́ nǹkan tí ẹlòmíì ò lè gbọ́. Nígbà tí mo wà ní yunifásítì, tí lecturer wa bá ti ń pe nóòtì tí a máa ma kọ, àwọn tó jù kú lẹ́gbẹ̀ẹ́ mi, ó máa ń lé fún wọn láti gbọ́ ṣùgbọ́n èmi máa ń gbọ́. Èmi mọ, mọ dẹ̀ máa ń tètè kọ sílẹ̀ inú nóòtì mi loun tí, loun tí máa ń kọ nǹkan, nǹkan tó, tóun fẹ́ má, fẹ́ máa kọ.

Èmi ò kì í máa ń jẹun nínú ọkọ̀ nítorí pé o-- ẹ, ojú gbogbo ènìyàn máa ma wò mí. Tí m'bá ti délé, mo máa ń jẹun ṣùgbọ́n nínú ọkọ̀ mi, mi kò máa ń jẹun. Mo dẹ̀ kí máa ń fẹ́ràn kí ènìyàn máa jẹun nínú ọkọ̀ mi nítorí pé wọ́n lè jẹ oúnjẹ sórí, a, sórí ibi ti, ibi ìjókòó ọkọ̀ mi àbí kí wọ́n jẹun sí ilẹ̀ ọkọ̀ mi nítorí ẹ́ mo kì í máa ń fẹ́ràn láti máa jẹun. Tí ẹnikẹ́ni bá máa jẹun, kó jẹun sínú ilé wọn ṣùgbọ́n kó má jẹun sínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kílé ṣùgbọ́n kò kí máa ń ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀ yẹn. Nítorí pé mi ò ní ṣe, mi ò ní ṣe akọrin. Mi ò dẹ̀ kí ń mọ bó ṣe máa ń kọrin. Ṣùgbọ́n mo máa ń fẹ́ràn kí máa gbọ́ pé èèyàn ń kọrin. Ẹni tó jẹ́ pé ó ló ni, ó ló, ó ní ohùn, orin kó máa kọrin. Èmi ò mọ bó ṣe máa ń kọrin. Ṣùgbọ́n mo, mo máa ń kọrin díẹ̀ díẹ̀, díẹ̀ díẹ̀ tí orin náà bá bọ́ sí mi lẹ́rùn. Mo máa kọ. Ṣùgbọ́n mi ò mọ bó ṣe ń kọrin bẹ́ẹ̀ yẹn.

Ah, èmi ò kí ń máa ń jẹun lọ́sàn-án. Èmi ò kí ń jẹ, èmi ò kí ń ṣe ẹni tó máa ń jẹun ọ̀sán. Oúnjẹ tí mo máa ń jẹ ni oúnjẹ alẹ́. Oúnjẹ alẹ́ nìkan ló ṣe pàtàkì sí mi jù. Tí n bá ti ń lọ sí ibi iṣẹ́ láàárọ̀, mi ò kí máa ń jẹun. Tí ó bá jẹ́ ọ̀sán gan-an, ọ̀sán, oúnjẹ ọ̀sán kì í máa ń lọ, ò kí máa ń lọ lẹ́nu mi. Tí bá ti dé láti ibi iṣẹ́, mo máa ṣe oúnjẹ tí màá jẹ. Oúnjẹ alẹ́ nìkan ló máa ń lọ lẹ́nu mi. Òun gan-an ló tún ṣe pàtàkì. Èmi ò kí máa ń, èmi ò kí máa ń fi oúnjẹ alẹ́ ṣeré, ṣùgbọ́n mo máa ń fi oúnjẹ àárọ̀ àti oúnjẹ ọ̀sán, mo fi máa ń ṣeré.

Èmi jẹ́ ẹni tó ní ìmọ́tótó ara, mi ò kí máa ń fi ìmọ́tótó ara fi ṣeré. Èmi máa ń wẹ̀ lẹ́ẹ̀mejì lọ́jọ́ kan nítorí tí oru bá ti mú mi báyìí, ara mi ò kí máa ń ṣe dáadáa. Mo máa ní láti lọ wẹ̀. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, nǹkan tí màá kọ́kọ́ ṣe kí n tó ṣe nǹkan mìíràn ni pé kí n bó sínú ibi tó ti ń wẹ̀, kí n wẹ̀ gbogbo ìlágùn tí mo ti ń lá látàárọ̀ kí n wẹ̀ dànù. Mo dẹ̀ ní ǹkan tó ń pè ní ìṣó, that is ǹkan ó, ó, ó túmọ̀ sí perfume ní èdè òyìnbó. Mo ní ìṣó, ìṣó tó máa ń rùn dáadáa. Tí mo bá ti tẹ sí ara, gbogbo ara mi a máa ń rùn dáadáa. Mo dẹ̀ ní ìtọ́ tí wọ́n tún ń pè ní roll on èyí tí mò ń fi sá bíà mi kí abìá mi máa ma rùn.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Eh, tó bá jẹ́ ayárabíàṣá, ẹ̀rọ ayárabíàṣá ti tèmi, mo ti dúró rẹ̀ dáadáa tó jẹ́ wípé, ẹm, kíni, eh, mo yá, ẹ, ẹ̀gbọ́n mi tó fi ń ṣe ǹkan. Nítorí rẹ̀ ni ó dẹ̀ ju ọjọ́ kan lọ. Bí ọjọ́, ọjọ́ mẹ́ta mo fi yá won. Ṣùgbọ́n níbi iṣẹ́ ojoojúmọ́ ni máa ń lo ẹ̀rọ ayárabíàṣá nítorí pé a máa ń fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́ ni.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni ìrẹsì. Nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù gan ni. Ọjọ́ ẹtì kọọkan ni mo máa ń ṣe ìrẹsì àti ọbẹ̀. Tí mo máa lọ sí ọjà tí mo máa ra ẹja, mo máa ra pọ̀nmọ́, mo máa ra irú, mo dẹ̀ máa ra, mo dẹ̀ máa lọ tòmátò àti ata tí màá fi ṣe ọbẹ̀ náà. Mo fẹ́ràn ìrẹsì àti ọbẹ̀ dáadáa, dáadáa. Mo mọ ìrẹsì ṣe nítorí pé ó kò le rárá láti sè. Nítorí rẹ̀ mi sì fẹ́ràn láti sè. Mo dẹ̀ mọ bó ṣe ń ṣe dáadáa. Ẹ̀wà náà, mo mọ ẹ̀wà náà sè dáadáa. Tí bá sé ẹ̀wà fún ènìyàn báyìí wọ́n máa ń fẹ́ràn rẹ̀ dáadáa. Wọ́n máa ń sọ fún mi pé mo mọ ẹ̀wà sé dáadáa nítorí pé mo máa ń jẹ́ tí bá sè, ó máa fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́, ó dẹ̀ máa soft dáadáa, ó máa rọ̀ dáadáa.

Èmi ò kí ń máa ń lọ sí ibi orin, ibi orin nítorí pé mi ò kí ń, mi ò jẹ́ ẹni tó máa ń jáde bẹ́yẹn. Tí mo bá ti dé láti ibi iṣẹ́, inú ilé mi ni mo máa ń wà. Màá máa ṣe nǹkan tí ó yẹ kí ń máa ṣe. Tí mo bá ti dé, tí mo bá ti rí pé kò sí oúnjẹ, mo máa se oúnjẹ. Tí mo bá ti se oúnjẹ tán, mo máa wẹ̀ ní tèmi mi. Tí mo bá ti wẹ̀ tán, tí mo bá ti jẹun, kí n mú fóònù mi, kí n lọ sórí íńtánẹ́ẹ̀tì, kí n máa wá nǹkan tó máa jẹ́ kí n máa rẹ́rìn-ín. Ṣùgbọ́n kí n lọ sí ibi orin, kò sí nǹkan tí mo máa wá bẹ́yẹn. Mi ò dè ẹ́ sábà lọ rẹ̀ tó máa ń lọ síbẹ̀ yẹn. Èmi ò ń ṣe ẹni tó máa ń jáde bẹ́yẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn nítorí pé tí èèyàn bá ti ṣiṣẹ́ tán tí èèyàn bá ti dé tí n bá ń wo àlọ́ apanilẹ́rìn lórí Íńtánẹ́ẹ̀tì ó máa ń jẹ́ kí ara mi dá a máa ń ó máa ń mú ara ó máa ń mú ara ara ara mi dá. Nítorí pé tí n bá ti lọ síbí iṣẹ́ tó ti rẹ̀ mí tí mo ti ṣe gbogbo iṣẹ́ mo máa ní ìdí mo máa fẹ́ lo nǹkan tó máa jẹ́ kí ara mi tú sílẹ̀. Àlọ́ apanirẹ́rìn tí mo máa fi ń ṣe tí wọ́n bá ti wọ̀ sórí Íńtánẹ́ẹ̀tì báyìí tí mo bá ti ń wò tí mo bá ti rẹ́rìn rẹ́rìn rẹ́rìn tí mo ti wà máa máa lọ sùn.

Tí mo bá ti ṣẹ èèyàn, bí mo ṣe máa ń tọrọ àforíjì ni wípé mó máa lọ bá ènìyàn. Mo máa kọ́kọ́ sọ fún un pé mo fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún nǹkan tí mo ti ṣe. Tó bá jẹ́ pé nǹkan tó máa ní wípé màá need láti, màá need láti kneel down, mo máa kẹ́sẹ̀ méjì sílẹ̀ tí màá bẹ ènìyàn. Màá ní pé kó kẹ́ni ẹ foríjì mi, kó dáríjì mi. Màá fẹnu sọ́. Ṣùgbọ́n mi ò ní, mi ò ní ṣe é lórí phone. Tó bá jẹ́ pé kí ènìyàn máa foríjì ènìyàn lórí phone, mi ò kí ń ṣe èyẹn. Mo máa rí wípé mo rí ẹni yẹn korojúkorojú kí n lè t'ori, tọrọ, tọ́, tọ́, tọrọ àforíjì lọ́wọ́ ẹni náà.

Wákàtí mé-méje àbí mẹ́jọ náà mo máa ń ṣiṣẹ́ nítorí pé tí bá ti lọ síbi iṣẹ́ ní ọwọ́ aago mẹ́jọ, dídé mi ní aago mẹ́rin, aago, aago márùn-ún ìrọ̀lẹ́ mo ti máa ń dé. Ṣùgbọ́n nínú ibi iṣẹ́ a máa ṣe tán ní aago mẹ́rin. Ka tó ṣe gbogbo nǹkan tí a máa ṣe, aago márùn-ún máa ti lù. Kí n tó délé, aago mẹ́fà máa ti lù. Nítorí náà bí wákàtí méje àbí mẹ́jọ mo máa ń lò níbi iṣẹ́.

Tó bá jẹ́ ǹkan ńlá tí Ọlọ́run dá, ìràwọ̀ ni. Nítorí náà, wíwo ìràwọ̀ jẹ́ ǹkan tó ń tẹ́yàn lọ́rùn. Ó ma jí, ó máa ní alẹ́ kan tó jẹ́ pé màá kọ̀ jú kọ̀ síta, màá kọ̀ máa wo gbogbo ìràwọ̀ tó wà ní, ní òkè, ní ọ̀run. Bó ṣe fine, bó ṣe máa ń tọ́nà. Mo, màá kọ̀ máa rò lọ́kàn mi pé Ọlọ́run tóbi lọ́ba. Mo fẹ́ràn wíwo ìràwọ̀

Ọjọ́ aba mẹ́ta ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Nítorí pé mi ò kì í máa ní ààyè nítorí iṣẹ́. Tí bá ti lọ ibi iṣẹ́ ní ọwọ́ ago me-ago mẹ-ago mẹ́jọ, ọwọ́ ago márùn-ún ni màá máa dé. Nítorí náà mi ò kì í máa ráyè bẹ́ẹ̀ yẹn. Tí bá ti dé báyìí, màá gbé oúnjẹ kaná ni. Tí bá ti gbé oúnjẹ kaná, kí n lọ wẹ ni. Tí bá ti wẹ̀ tán, kí n jẹun, kí n sùn, kí n tún jí ní ọjọ́ èmi tún níyen. Ọjọ́ aba mẹ́ta ni mo máa ń ráyè láti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Mo máa nu ilé mi, mo màá gba, mo máa roko tó wà níbẹ̀ yẹn àti gbogbo nǹkan tí mo fẹ́ ṣe.

Ẹbí jẹ́ nǹkan tó ṣe pàtàkì láyé èèyàn nítorí ẹni tí ò lẹ lẹ́bí, mi ò mọ nǹkan tó tú ní o. Bí mo ṣe máa ń lo àkókò mi pẹ̀lú ẹbí mi ni wípé tó bá dé ìparí, ìparí ọ̀sẹ̀ ni màá lọ síbẹ̀, màá lọ sí ọ̀dọ̀ mọ́mì mi àti dáádì mi, màá lọ bá wọn ṣeré, màá lọ bá wọn sọ̀rọ̀. Tó bá jẹ́ pé oúnjẹ mi ti tán lé, màá fi àkókò yẹn, màá fi gbé oúnjẹ tí màá fi wá sílé. A máa jókòó, a máa sọ̀rọ̀, everybody máa sọ nǹkan tó wà lọ́kàn wọn, a máa ṣe ǹkan ìrẹ́rìn, gbogbo a máa rẹ́rìn, gbogbo a máa ṣeré.

Fún ìsìn mi ò tíì ní ọkọ̀ nítorí pé mi ò tíì lówó ọkọ̀. Ọkọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó wọ́n dáadáa, èèyàn máa ń ní láti fowó pamọ́ kí ó má dá owó, kí ó tó rí ọkọ̀ rà. Nítorí pé tí èèyàn bá ra ọkọ̀ náà, owó náà ló máa ń jẹ, èèyàn a máa ra epo síi, èèyàn a máa sávìsì ẹ pẹ̀lú àwọn nǹkan ẹlòmíràn tó lè ṣe ọkọ̀. Èèyàn lè máa wọ ọkọ̀ ńsìn kọ́kọ́kọ́ bàjẹ́ sójú ọ̀nà, owó náà èèyàn náà máa fi ṣe. Nítorí náà mi ò tí ì lọ́wó gbogbo rògbòdìyàn yẹn, nítorí è ni mó ò ṣe tíì ní ọkọ̀. Ṣùgbọ́n pẹ̀lú ògó ati agbára Ọlọ́run, ọdún méjì àbí ọdún kan sí ìsìn mo máa ra ọkọ̀.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù, nítorí mo máa ń sẹ́ẹ̀tì àláàmù lórí fóònù mi. Mo máa ń sẹ́ẹ̀tì àláàmù fún ago mẹ́rin àti ago, ẹ, mẹ́fà. Ago mẹ́rin yẹn mo fi, mo fi máa ń gbàdúrà ni. Tí mo bá ti sẹ́ẹ̀tì àláàmù, mo máa jí, mo máa gbàdúrà. Tí mo bá ti gbàdúrà tán, mo máa sùn díẹ̀. Aláàmù kejì náà á tún jí mi ní ago mẹ́fà. Tí mo bá dé jí bẹ́yẹn, mo máa lọ wẹ̀, tí màá wọ ṣọ́ọ̀ mi tí màá máa lọ sí ibi iṣẹ́.

Mo jẹ́ èèyàn kan tó máa ń ronú síwájú. Bí mo ṣe like iṣẹ́ tó, mi ò ní fẹ́ kí n máa ṣiṣẹ́ fún èèyàn ní ọjọ́ iwájú. Mò ní, ní ọkàn pé ọdún méjì sí ẹni yìí, màá ti ní ọjà tèmi tí mò ń tà. Mo fẹ́ máa ṣiṣẹ́ fún ẹlòmíràn. Nítorí ẹ ní mo ṣe, mo ti mo ti ń fi sọ́kàn síí pé ọdún méjì sí ìsín, màá lọ wá ṣọ́ọ̀bù, màá jẹ́ tajà síbẹ̀, màá máa tajà.

Bẹ́ẹ̀ni, mo ní ọwà tó dára tí mo bá ń jẹun, tí ẹlòmíràn bá ti ń jẹun lọ́-- lá-- lẹ́gbẹ̀ẹ́ mi gan-an, èmi gan-an mo máa ń sọ fún wọn bó ṣe máa ń wúwa bó bá ti ń jẹun. Tí mo bá ti ń jẹun mi ò kí máa ń sọ̀rọ̀. Mi ò tẹ̀ kí máa ń jẹ́ kí síbí tí mo fi máa ń jẹun kó máa pariwo tó bá ń kan, eh, tí ó bá ń kan abọ́ tí mo-- tí oúnjẹ wà nínú ẹ̀. Mi ò dẹ̀ kí-- tí n bá tẹ̀ jẹun sílẹ̀, a sa-- tàbí lórí tábìlì tí wọ́n fi ń jẹun, mo máa kó. Tí n bá tẹ jẹun jẹun tán, mo máa fọ abọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ̀ rí. Àgọ̀ wà ní o- ní Ògùn, ìlú Ògùn State. Ǹkan tí mo lọ ṣe n bẹ́yen ni, ó ní oníṣẹ́ wa kan tí mọ́mì wọ́n kú. Ibẹ̀ ni mọ́mì wọ́n ń gbé. Nítorí náà, ibẹ̀yen náà ló ṣe ìsìnkú mọ́mì wọ́n. Wọn ṣe patí, ẹ́, gbogbo àwa ta ń bá wọn ṣiṣẹ́ la wá lọ síbẹ̀ yẹn la lọ bá wọn ṣe patí. Bí mo ṣe lọ sí Àgọ̀ níyen o.

Ọjọ́ mélòó ta ní fún ọjọ́ ìsinmi lọ́dún kan ni twenty one days. Nibi iṣẹ́ mi, twenty one days ló máa ń fún wa. Ó dẹ̀ wá kún fún wa láti mọ bá ṣe máa lọ sí ìsinmi ẹ̀ lọ́dún kan. A lè pín pé ní ọjọ́ bí, bí, bí June, a lè ní pé a lè, a lè fẹ́ lọ fún ọjọ́, ọjọ́, ọjọ́ mẹ́wàá. Ka tú lọ ọjọ́ mẹ́wàá ẹ̀mí, tó bá tún di ọ, ọ, ẹ̀mí, tó bá tún di ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ẹ̀mí ka tú lọ ìkan tó kù. A ṣa máa pín tó jẹ́ pé ó máa pé twenty one days.

Nígbà tí mo kẹyìn sunkún ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún, ohun ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ẹgbẹ̀rún méjì ó lé ogún. Ẹ, ìyàwó ẹ̀gbọ́n mi tó bímọ ló bímọ tí ọmọ wọn dẹ́ kú. Ó mú ìsìnkú wá ṣojú mi. Ó dẹ̀ ní ọmọ a, à, àbúrò mọ́mì mi tí ìyàwó ẹ́ bímọ, ó bímọ yẹn, ìyàwó kú, ọmọ tó dúró pẹ̀lú wa kò tí ẹ̀ tí ì pé oṣù kan, ọmọ náà túkú. Gbogbo nǹkan ẹ náà ló jẹ́ kí n ṣunṣun sunkún, ṣùgbọ́n láti ìgbà yẹn ni mo tíì sunkún.